Oríṣìíríṣìí ẹ̀fọ́ ni ó ń bẹ ní ilẹ̀ yìí. Ẹ̀fọ́ ṣọkọ, ẹ̀fọ́ amúnútutù, ẹ̀fọ́ gbúre, ẹ̀fọ́ úgú, ẹ̀fọ́ tètè. Mo fẹ́ran ẹ̀fọ́ tètè jùlọ nítorí wípé ohun ò kí ń fi bẹ́ẹ̀ gba omi tó pọ̀jù sára. Bẹ́ẹ̀ ni kò kí ń pa wọ̀dà tí a bá sè é dáadáa. Ẹ̀fọ́ yìí dùn gan ni ó sì máa ń ṣe ara lóore. Nítòótó gbogbo ẹ̀fọ́ ni ó ń ṣe ara lóore èyí tí à ń jẹ. Gbogbo àwọn ẹ̀fọ́ wọ̀nyí ni ó ní minerals àti vitamins tiwọn. Ṣùgbọ́n ẹ̀fọ́ tètè ni mo fẹ́ran jùlọ látisè. Mo sì fẹ́ran ẹ̀fọ́ wọ̀rọ̀wọ́ nítorí pé a máa dùn gan-an ni, a sì máa gba èròjà sí ara. Ṣùgbọ́n ẹ̀fọ́ wọ̀rọ̀wọ́ kò fi bẹ́ẹ̀ ṣe rí. Kò wọ́pọ̀ láàrin ìgboro. Nígbà mìíràn gan-an a lè kí n ríra lọ́jà rárá. Abẹ́ igi kòkó ni ó wọ́pọ̀ sí ju, èyí ló sì máa ń jẹ́ kí àwọn àgbẹ̀, àgbẹ̀ oníkóko kí wọ́n ní, kọ́ni ní àyíká wọn kọ́ni rí ní àrọ́wótó wọn. Àwọn ló sì máa ní àǹfààní láti jẹ́ ẹ́ jù. Mo fẹ́ran ẹ̀fọ́ amúnútutù náà dáadáa pẹ̀lú ẹ̀fọ́ gbúre. Ṣùgbọ́n ẹ̀fọ́ amúnútutù àti gbúre kò ń gba omi sára rárá rárá tí a bá fẹ́ sè é. Bí bẹ́ẹ̀ kọ́, á di alàgbàlúgbú omi ni. Tí a bá fẹ́ sè ẹ̀fọ́ amúnútutù àti gbúre, ìwọṣá àti ìrọra fi òun nìkan kò sí inú ata tí o fẹ́ fi sè wọ́n. Ẹ̀fọ́ amúnútutù àti gbúre á sì ṣe omi si fún rara wọn. Kò kí ń gba omi sára rárá. Ẹ̀fọ́ ṣọkọ náà á sì máa dùn. Ẹ̀fọ́ ṣọkọ, ìyọ̀kòtò, ẹ̀fọ́ úgú èyí tí a fi ṣe ojú ẹ̀gúsí jù. Gbogbo àwọn ẹ̀fọ́ wọ̀nyí náà ni a lè mú si ojú ẹ̀gúsí tàbí ká ro ó jẹ ní jíjẹ. Ẹ̀fọ́ pọ̀ oríṣìíríṣìí ni ilẹ̀, ní ilẹ̀ wa. Bẹ́ẹ̀ sì ni àwọn ẹ̀fọ́ ilẹ̀ òkèèrè náà èyí tí a fi ń ṣe salad. Ẹ̀, òun náà a sì máa, a sì máa ṣe ara lóore. Ẹ̀fọ́ ni oúnjẹ tí ó jẹ́ wípé ó ṣe ara lóore jù. Ó ní vitamin àti mineral tiẹ. Tí a bá sì sè é dáadáa kò kín, kò kín lọ dànù tí a ò bá sè é jù. Gbogbo èròjà wọ̀nyí tí ó ṣe ara lóore wọ̀nyí kì í lọ sọnù ní ara ẹ̀fọ́. Ẹ̀fọ́, ẹ̀fọ́ ilẹ̀ òkèèrè tí a fi ń ṣe salad, àwọn ẹ̀fọ́ bí cabbage, ẹ̀fọ́ bí, gbogbo àwọn kìnìún wọ̀nyí náà abẹ́ ẹ̀fọ́ ni wọ́n wà. Àwọn bí cabbage àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo rẹ̀ náà ni ó máa ń ṣe ara lóore tí a bá jẹ wọ́n. Mo sì níí fẹ́ wọn dáadáa. Ṣùgbọ́n ẹ̀fọ́ tí ilẹ̀ wa, èyí tí a ń rò tí a fi ń jẹun, tí a fi ń jẹ ounces òkèlè, àwọn ẹ̀fọ́ bí amúnútutù, ẹ̀fọ́ bí gbúre, ẹ̀fọ́ bí, ẹ̀fọ́ elégédé, ẹ̀fọ́ úgú, ẹ̀fọ́ amúnútutù, ẹ̀fọ́ ṣọkọ, ẹ̀fọ́ wọ̀rọ̀wọ́, ẹ̀fọ́ tètè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo won wọ̀nyí ni ó ń ṣe ara lóore. Tí o bá fẹ́ sè ẹ̀fọ́ kí ó ṣe ara rẹ lóore dáadáa, má sì ẹ pẹ́ jù lórí iná. Má sì jẹ́ kó pẹ́ jù rárá rárá. Ìwọ̀n bá omi díẹ̀ ni ó sì nílò. Sì fi àwọn èròjà mìíràn tí ó lè ṣe ara lóore pẹ̀lú bí àwọn protein, ẹyin ẹran, ẹja tàbí ẹyin kí o fi sè. Níwà pá bayí ó máa ṣe ara lóore. A sì jẹ́ kí èèyàn jẹ oúnjẹ tí ó pé péréré nítorí ó ní gbogbo èròjà láti ṣe ara lóore. Ẹ̀fọ́ dára púpọ̀ ní ara. Oríṣìíríṣìí ẹ̀fọ́ ni ó sì ń bẹ. Ṣùgbọ́n èyí tí mo fẹ́ran jùlọ ni ẹ̀fọ́ tètè nítorí ní mo máa ń rí ní àárọ̀wótó mi. Ó sì máa ń dùn, ó sì máa wú mi jẹ ju gbogbo àwọn tí ó kù lọ.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn àkókò ìgbà tí mo le fi ẹ̀gbẹ́ lélẹ̀ láti sùn. Mo fẹ́ràn àkókò tí mo le fi ẹ̀gbẹ́ lélẹ̀ láti sùn dáadáa. Iyẹn alẹ́ sí àárọ̀ ọjọ́ mìíràn, ní àti alẹ́ sí òru, mo máa ń fẹ́ràn láti sùn dáadáa. Eléyìí kò ní jẹ́ kí-- ìdí tí mo fi fẹ́ràn rẹ̀ ni wípé, kò ní sí ariwo kankan ní àyíká. Gbogbo bí àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tàbí ọkọ̀ ńlá ńlá mìíràn bá ṣe máa ń kọjá, tó ń pariwo tí kò kì í jẹ́ kí oorun kí ó dùn sùn ní ọ̀sán. Mi ò fẹ́ rárá. Bí bá fẹ́ ṣiṣẹ́ náà tàbí ka ìwé ní òru, a máa dùn ká àti gbogbo ibi, a dákẹ́, a sì pa lọ́lọ́. Nípa báyìí, mo fẹ́ràn àkókò òru nítorí ó máa ń jẹ́ kí n sùn dáadáa láìsí ariwo. Ó sì lè jẹ́ kí n ṣiṣẹ́. Iyẹn tí mo fẹ́ máa fẹ́ ronú dáadáa láti ṣe iṣẹ́ mi àti láti ka ìwé. Ó máa ń, ó máa ń dùn ṣe dáadáa nítorí pé kò ní sí ariwo. Bẹ́ẹ̀ ni kò ní sí ìṣàsókè àti ìṣàsódò. Ní ago bí ọ̀sán, iye bí ago méjìlá sí ago mẹ́ta, ariwo a máa pọ̀ gidi gan-an ni. Ariwo a máa pọ̀. Mi ò sì fẹ́ràn. Kò sì ní sí oorun, kò sì ní ṣe ń sùn níru agogo wọ̀nyí. Bẹ́ẹ̀ náà ni agogo bí àárọ̀, iyen bí ìdájí, ago márùn-ún sí mẹ́fà sí méje àárọ̀, àti dìde lórí ibùsùn a máa nira gan. Nípa báyìí mi ò fẹ́ràn rẹ̀ rárá. Mi ò fẹ́ràn rẹ̀. Agogo wọ̀nyí máa ń sọ fún yan pé àsìkò tó tó láti gbáradì fún iṣẹ́. Nípa báyìí àwọn ago bí márùn-ún, mẹ́fà, méje àárọ̀, mi ò fẹ́ràn rẹ̀ nítorí a máa ń tọ́ka sí pé ìgbáradì fún iṣẹ́. Bẹ́ẹ̀ náà ni àwọn ago tó wà láàrin mẹ́jọ àárọ̀ yìí sí agogo mẹ́ta. Iṣẹ́ náà ni àwọn a fi ń ṣe àti sùn kì í ń-- àti sinmi àti sùn náà kò kí ń sí àyè fún rárá. Bẹ́ẹ̀ ni ariwo máa ń wà kéerí nítorí olúkaluku ń lọ ibi iṣẹ́. Olúkaluku ń ṣe iṣẹ́ ọjọ́ rẹ̀. Mọ́tò ń rìn. Rílíwèé ń rìn. Ẹni tó ń fi ẹsẹ̀ ń rìn ń rìn. Bẹ́ẹ̀ ni àwọn olè tó ń gun ọ̀kadà náà, wọ́n pọ̀ ní ọ̀pọ̀ yanturu. Nípa báyìí, èmi kò fẹ́ràn. Nípa báyìí, nípa báyìí èmi kò fẹ́ràn láti, láti-- èmi kò fẹ́ràn agogo tó wà ní àárín mẹ́jọ àárọ̀ sí mẹ́ta ọ̀sán náà pẹ̀lú. Ní ìrọ̀lẹ́ náà, ìyen agogo mẹ́rin sí bí mẹ́fà. Olúkaluku a máa ń dúra àti délé àti dáná àti ṣe ohun tó tọ́ fún ọjọ́ kejì. Èmi kò fẹ́ràn agogo wọ̀nyí ṣùgbọ́n agogo alẹ́ títí di ìdájí ọjọ́ kejì, mo nífẹ̀ẹ́ rẹ̀ dáadáa nítorí a máa ń fún ni láàyè láti sùn. A máa ń fún ni láàyè láti ronú dáadáa. Tó bá sì ní iṣẹ́ kankan tó gba, tó pọn dandan láti jẹ́ kí ìyàn sinmi ọkàn àti fi ìrònú ọkàn balẹ̀ láti ṣẹ́, irú akoko báyìí ni ó máa ń dùn ṣe pẹ̀lú. Nítorí kò sí ariwo. Bẹ́ẹ̀ ni kò sí ìdìwọ́ àti ìdènà. Olúkúlùkù ti sùn. Agogo yìí ni mo fẹ́ràn jù nítorí ó dùn láti ṣiṣẹ́, ó dùn láti sùn, ó dùn láti kàwé pẹ̀lú. Ó gba ènìyàn láàyè dáadáa láìsí ariwo àti láìsí ìdènà.